Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Mo mọ ìtumọ̀ orúkọ mi. Nkan tí mo fi mọ ìtumọ̀ orúkọ mi ni pé, ìgbà tí ẹ kọ́kọ́ ń pè mí ní orúkọ náà, mi ò tí ì mọ ìtumọ̀ ẹ̀ torí pé mi ò ní ìmọ̀ nípa rẹ̀. Ó jẹ́ orúkọ àwọn Arabic. Kò dẹ́ sí bí mo ṣe fẹ́ mọ̀ ju wípé kí n béèrè lọ́wọ́ àwọn tí wọ́n mọ̀ ju mi lọ tàbí kí n lọ bèèrè ní orí fóònù mi kó sọ ìtumọ̀ rẹ̀ fún mi. Gbogbo ìgbà yẹn mi ò há tí ì ní ọgbọ́n láti mọ̀ torí mi ò mọ̀ bí mo ṣe le bèèrè. Bà tí kín n tó mọ̀, ó wá di ìgbà tí mo wá ní fóònù ìgbà tí mo pé ọmọ ogójì ọdún ni mo tó mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi jẹ́ ẹrú Ọlọ́run tó ní ìkápá láti ṣe nǹkan. Óun ni ìtumọ̀ orúkọ mi.

Iru fóònù alágbéka wo ni ò ń lò? Fóònù alágbéka tí mò ń lò orúkọ rẹ̀ ní èdè oyibo ni Tecno Spark 30 C. Óun ni orúkọ fóònù tí mò ń lò ní èdè oyibo. Mo fẹ́ràn fóònù yẹn ní lọ́pọ̀lọ́pọ̀ torí pé mo fẹ́ràn rẹ̀ dáradára. Ó jẹ́ fóònù tó áyarà bí àṣà, tí n bá fẹ́ ṣe àwọn nǹkan kan tí ó bá rú mi lójú, ó rọrùn fún mi láti bèrè ní ọwọ́ rẹ̀. Íńtánẹ́ẹ̀tì rẹ̀ gan tu lélẹ̀yi, ó yára fárafará tó jẹ́ wipé tí n bá ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe kíákíá ni ò lọ. Mo fẹ́ràn fóònù lọ́pọ̀lọ́pọ̀ torí ó ṣiṣẹ́ dáradára fún mi.

Àkókò wo ni o fi iṣẹ́ rẹ sí? Àkókò tí mo fi iṣẹ́ mi sí, àárọ̀ kùtùkùtù ni. Tó bá ti di ago méje, àárọ̀ kùtùkùtù, mo gbudọ ti dé ibi iṣẹ́ mi kí n ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe ní ọjọ́ náà tí n bá ti lè ṣetán. Àkókò tí màá tú wá kúrò ní ibi iṣẹ́ mi jẹ́ ago mẹ́fà ìrọ̀lẹ́ bí mo ṣe máa ń ṣe ní ojoojúmọ́ ni ìyẹn. Kí n tó lọ dé ago méje ó jẹ́ eléyi tó nimí lára díẹ̀ àmọ́ mi ò ní ọ̀nà kankan tí mo fẹ́ gbà torí iṣẹ́ ni ó ṣe kókó. Tí ò bá ṣiṣẹ́ kò sówó, tí ò bá ṣowó kò si oúnjẹ, tí ò bá si oúnjẹ kò sáláfiá. Torí ẹ mi ò fi máa ń tètè lọ ibi iṣẹ́ mi ní ago méje.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, òun ni láti ọwọ́ aago mẹ́erin sí isálẹ̀. Óun ni mo fẹ́ràn ju, mẹ́erin ìrọ̀lẹ́ sí isálẹ̀ torí pé ó jẹ́ àkókò ìlọlé fún mi tí máa ti máa ró bí ilé ṣe rí, bi gbogbo ẹ ṣe rí torí mo ti wà ní ẹnu iṣẹ́ ní àt'aaró. Óun ni àkókò tí mo fẹ́ràn jù torí mo fẹ́ràn rẹ̀. Ó máa ń jẹ́ kí n máa rántí pé iṣẹ́ tí ń d'ópin ní òní níyẹn o. Mo like, mo fẹ́ràn àkókò yẹn dáadáa torí pé kò sí ǹkan tí mo fẹ́ràn e bíi pé ó ti fún mi ní àsìkò wípé iṣẹ́ ti d'ópin, iṣẹ́ ti d''opin, iṣẹ́ ti d'ópon ní ọjọ́ náà.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Hmm. Bí mo ṣe máa ń tọ́jú ara mi, tí bá ti kọ́kọ́ ti jí ní òwúrọ̀ kùtùkùtù tí mo ti gbàdúrà sí Elédumare, màá wáa mú búrọ̀sì mi àti màkélẹ̀ mi, màá tọ̀ ọ́ síí, màá fọ́kọ́ fọyín mi, tí màá ti fọyín mi tán ní, tí màá ti fọyín mi tán, màá gbé rọ́bà àti kẹ̀ǹkẹ̀ǹ pẹ̀lú ọṣẹ ìwẹ̀, màá gba ilé ibà luwẹ̀ lọ tí màá koko lọ wẹ̀. Màá fọ ara mi, látọ̀rí mi dé sáàlẹ̀, màá dómì sí, màá tutù fọlẹ̀ẹ́kẹ̀ẹ́ sí, màá dómì sí, màá mú aṣọ ìnura mi, màá fínura. Tí bá ti wá nura tán, màá wọdé, màá mú ìpara, màá fi pa ojú mi, apá mi, àti ẹ́sẹ̀ mi, gbogbo ara mi màá fi pa. Tí mbàá ti wá fi pa tán, màá wá mú ìpara tó jẹ́ fun ti irun orí, màá tu fi pa orí mi. Bí mo ṣe máa ń tọ́jú ara mi ní ojoojúmọ́.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Orin tí mo fẹ́ràn àti máa gbọ́, òun ni orin Mi ò fẹ́ràn orin gan gbígbọ́ àmọ́ èleyí tí mo fẹ́ràn jù ni kí n máa gbọ́ ìwé mímọ́ tí ó sọ̀kalẹ̀ fún ànábí Muhammad. Ṣalá lá ale wasalám. Oun ni ìwé mímọ́ tí mo fẹ́ràn jù láti máa gbọ́. Òun ni orin, orin rẹ̀ tí o jẹ pé àwọn èèyàn ń ka bí i orin, òun ni mo fẹ́ràn jù láti máa gbọ́ torí kíni, torí pé ó máa jẹ́ kí n tún máa ní ìgbàgbọ́ sí nínú Elédùmarè tó dá mi àti bó ṣẹ̀ṣẹ̀ dá mi àti nǹkan tó fi ṣẹ̀ dá mi àti nǹkan tó jẹ́ kí n wá sí inú ayé. Torí ẹ ni mo fi fẹ́ràn àti máa ń gbọ́ dáradára ní ojoojúmọ́ gan ni mo máa ń ní, mo máa ń kópa láti máa gbọ́ ní ojoojúmọ́

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Mo máa ń lọ sí ilé ìjọsìn ní àárọ̀ níbi ọwọ́ ago mẹ́fà, ago mẹ́fà àárọ̀ kùtùkùtù. Màá lọ sí ilé ìjọsìn láti lọ dúpẹ́ fún Elédùmarè. Tó bá tún di ọwọ́ ago kan àbọ̀ oṣán, màá tún lọ sí ilé ìjọsìn láti lọ dúpẹ́ fún Elédùmarè láti lọ sìn. Tó bá tún di ọwọ́ ago mẹ́rin ìrọ̀lẹ́, màá tún lọ ilé ìjọsìn láti lọ sìn Elédùmarè tó dà mí. Tó bá tún di ọwọ́ ago méje ìrọ̀lẹ́, màá tún lọ sìn Elédùmarè tó jí mi sí, tó, tó dà mí sí. Tó bá tún di ago mẹ́jọ, màá tún lọ sìn Elédùmarè. Bí mo ṣe máa ń ṣe ní ojoojúmọ́ lójoojúmọ́ nìyẹn. Ẹ̀mí tí mo wà ní fi se mọ́ Ọlọ́run o wa ni fi fún mi. Bí mo ṣe máa ń sìn Elédùmarè tèmí ní ojoojúmọ́ nìyẹn.

Ṣé o máa ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Mo máa ń wọ torí pé ó jẹ́ kí èèyàn, ó máa dá èèyàn mọ̀ ní ibi iṣẹ́. Ó ti ẹ̀ sí bí èèyàn ṣe ńi wọ, torí pé ó máa ń jẹ́ kí àwọn èèyàn mọ irú ipò tí èèyàn wà ní ibi iṣẹ́. Bóyá irú ẹni tó máa ń dáyàn lóún ní àbí àwọn ẹni tó máa ń, tó máa gba nǹkan lọ́wọ́ èèyàn àbí àwọn tí ó máa gbé nǹkan fún àwọn olùbáara tó bá wá àbí àwọn tí wọ́n bá ṣe nǹkan. Torí náà aṣọ àkayò rí ó jẹ́ kí àwọn èèyàn mọ bí a ṣe rí ní ibi iṣẹ́ wa.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Mo ní ẹranko ọ̀sìn. Aláfọ̀fọ́ ẹranko ọ̀sìn tí mo ní òun ni adìẹ. Mo ní ẹranko ọ̀sìn adìẹ, mo ní ewúrẹ́, mo dẹ̀ ní àgùntàn àti àgbò. Àwọn ẹran ọ̀sìn yìí tí bá ti jí ní òwúrọ̀ kùtùkùtù, màá lọ lé wọn, màá lọ fún wọn ní oúnjẹ. Tán bá ti ẹ̀ ti rí mi, inú wọn máa ń dùn, ara wọn máa ń yá gan ní pé àwọn ti rí olówó wọn. Bí adìẹ bá ṣe ń fò ni ewúrẹ́ yóò ṣe máa ké. Bẹ́ẹ̀ náà làgùntàn náà ó ṣe máa tẹ̀lé mi tí bá gbé oúnjẹ wọn dání. Sísín ẹran ọ̀sìn máa ń jẹ́ nǹkan tó máa ń fún mi ní adùn torí pé tí bá ti wọ bẹ̀ kò sí, àwọn ẹranko n yóò mú inú èèyàn dùn. Ayafi tí ara wọn ò bá yá ló kú.

Nígbà wo ni o ti ń ní àlá burúkú? Hmm. Ìgbà tí n bá ti ṣe iṣẹ́ dé ojúmọ́, títí tí n bá ti ṣe tó bá ti rẹ mí, tí èmi gan tí mọ̀ pé gbogbo ara ti ń wo mi, tó jẹ́ ipé máa mọ̀ wípé, "àh! Kí ni mo tú fẹ́ ṣe?" Tí n bá ti gbèsùn báyìí, mo máa ń dá àlá burúkú. Àmọ́ tó bá jẹ́ pé bí mo ṣe ṣiṣẹ́ tán, mo lọ wẹ̀, mo wẹ̀, mo bu omi sára, mo wẹ̀ dáadáa, mo wẹ̀, mo lo wákàtí mọ́, mo lo ìṣẹ́jú márùn-ún ní ilé balùwẹ̀. Tí n bá sun, mo lè má ní àlá burúkú. Àwọ tí n bá le ṣiṣẹ́ tí mi gbọn orí ibùsùn mi, tí mi ṣe nǹkan kan tí mo bọ́ lé lórí, tí mo dè ní, mo máa ń ní àwọn àlá burúkú.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi, òun ní bí mo ṣe lè mọ bá oníbàárà sọ̀rọ̀ dáradára torí pé èyàn ò lè mọ bí èyàn ṣe lè ba oníbàárà sọ̀rọ̀ tán. Ǹkan tí mo fi sọ bẹ́ẹ̀ nìyí pé oríṣiríṣi oníbàárà ló wà. Àwọn oníbàárà mí wà tó jẹ́ pé ìsọ̀rọ̀ sì wọn lásán tí èyàn bá gbọ́ àti dáhùn lóhùn yóò bi'yàn nù. Pe a a báwọ̀lẹ́ se má ma sọ̀rọ̀ bí elé àwọn oníbàárà kan niyen. Àwọn oníbàárà kan mi ọ̀rọ̀ tó bá ń sọ gan, èyàn ò ní gbọ́ ǹkan kan nínú rẹ̀. Torí náà mo fẹ́ fi wá ìmọ̀ pín ìmọ̀ nípa bí mo ṣe lè mọ bá àwọn oníbàárà sọ̀rọ̀ torí pé tí èèyàn bá ń bá oníbàárà, bí èyàn bámo bí èyàn ṣe fe bẹ́ ba oníbàárà sọ̀rọ̀, èyàn ti ń kùnà ní ibi iṣẹ́ yẹn.

Ọjọ́ mélòó ni òní fún ìsinmi ọ̀dọ̀ọdún? Alákọ̀ọ́kọ́ gbogbo nínú ọdún kan, ọjọ́ ìsinmi tí oloyinbo ń pè ní Sunday. Mi ní ibi kankan tí mo máa ń lọ ìsinmi nìyẹn. Ẹ̀lẹkejì ìsinmi tí mo tún máa ń ní, òun ní i pé bí irú ọdún ẹ̀sìn tí mò ń se, mo lè lo tó bá ti jọ́jọ ọdún, mi i ní lọ ibi iṣẹ́. Ọjọ́ kejì, mi i ní lọ. Ọjọ́ kẹta, mi ò ní lọ. Tó bá ti wá dọ́jọ́ kẹrin, màá lọ. Ààrísún ẹẹ́ná mi n lọ ibi iṣẹ́. Ó jẹ́ ọjọ́ mélòó. Àwọn ọjọ́ tí mo máa ń fi sin imi ní ibi iṣẹ́ nìyẹn. Àyàfi tí ǹkan kan bá ṣẹlẹ̀ torí ípé ọmọ ènìyàn ni mí, àìsàn lè ṣẹlẹ̀. Tó jẹ́ pé ìgbà míì gan, àgbàrá mi ò ní gbé iṣẹ́ ṣíṣe, màá fún ara mi ní ìsinmi ní ọjọ́ n náà.

Ṣé o ní irugbọn? Mo ní irugbon tó pọ̀ díẹ̀ tí kò pọ̀ jù, mo ṣì máa ń tọ́jú rẹ̀ tí bá ti lọ ṣe irun orí mi. Máa ní kí àwọn tó máa ń gerigeri, tọ́n bá ń ṣe, tọ́n bá ń fi ìpara sí ìpara irun kó máa dán, kí àwọn ènìyàn lè máa rí. Mo ní irun gbon nítorí igba mì gan mo máa ń fọwọ́ fa mí màá n fi ṣeré. Mo ní irun gbàn, mo fẹ́ran irun gbàn torí pé ó tún máa ń jẹ́ kí ojú èèyàn tú yọ dáradára. Tí èèyàn bá sese se irun tán, eyan o wà búrẹ́wà, eyan, eyan o, eyan ó mọ́ lójú. Tí èèyàn bá wa jáde síta tí èèyàn bá ti wẹ̀ ẹ́ tán tí èèyàn bá wa n lọ ibi iṣẹ́ rẹ̀, ojú èèyàn o wá dàbí ojú ọmọ kékeré tó fine, tó búrẹ́wà, olóyinbò ló ń pè ní fine.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Bẹ́ẹ̀ni, mò ń pàdé àfojúsùn títà mi torí pé èèyàn gbọdọ̀ ní àfojúsùn lórí ọjà tí èèyàn bá ń tà. Gẹ́gẹ́ bí báwo ni àwọn oníbàárà mi ṣe máa ma pọ̀ sí i? Alákọ̀ọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì, báwo ni ọjà mi tún ṣe máa ma pọ̀ sí i? Ẹlẹ́ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kẹta, báwo ni títà mi yóò ṣe máa pọ̀, bí ì ṣe máa pe àwọn oníbàárà mọ́ra, bí wọ́n ṣe wa maa ra nǹkan tí mò ń tà sí i? Òun ẹlẹ́ẹ̀kẹrin, ẹlẹ́ẹ̀karùn-ún, òun mi, báwo ni màá ṣe ní àwọn tó máa jẹ́ kí n máá tàjà bí àwọn tí ó máa bá n pólówó ọjà mi fún àwọn èèyàn tí ó jẹ pé èmi gan ò mọ̀ wọ́n, tó máa fi jẹ́ pé àfojúsùn fún títà mi ó fi rọrùn dáradára.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Nǹkan tí mo máa ń fi yan àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi o pọ̀. Alákọ̀ọ́kọ́, nǹkan tí a jọ fẹ́ ṣe irú iṣẹ́ tí a jọ fẹ́ ṣe ṣé ó ní ìmọ̀ ń pa rẹ̀. Ẹlẹ́kẹ́ èjì, ṣe irú ìwé wo ni ó ní dání tí ó lè fi ṣe irú iṣẹ́ òun? Ẹlẹ́kẹ́ẹ̀ta, ṣe ọmọlúàbí ni. Ẹlẹ́kẹ́ẹ̀rin, ìsọ̀rọ̀ sí rẹ̀. Ẹlẹ́kẹ́àrún, ìwà rẹ̀. Ẹlẹ́kẹ́ẹ̀, torí pé gbogbo nǹkan tí mo fi ń sọ gbogbo eleyi ni pé torí iṣẹ́ tí a jọ fẹ́ ṣe ni iṣẹ́ tí ó jẹ́ pé a ma máa rí àwọn oni àwọn tó fẹ́ ra ọjà ní ọwọ́ wa, a ma máa mọ rí wọn lójukorojú. Ìwà ìgbà mí ìwà èèyàn kò ni jẹ́ kí àwọn oníbàárà èèyàn wá ra ọjà tàbí ìsọ̀rọ̀ sí torí ẹ ni mo fi ka gbogbo àwọn ìyẹn sílẹ̀.

Kí ni o máa ń ṣe láti tayọ sí sa, sí ra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Mo máa ń jẹ́ kí ìwà tèmi yàtọ̀ láàárín wọn, torí ìwà èéfín kò sí bí èèyàn ṣe fi pa mọ́tò, yóò jáde. Mo máa ń jẹ́ kí ìwà mi yàtọ̀, ìsọ̀rọ̀ sí mi ó tún yàtọ̀. Méjèèjì yìí ni mo fi ju, mo fi tayọ̀ juwọ́n lọ torí pé tí èèyàn ò bá ní méjèèjì kò sí bí iṣẹ́ tí èèyàn ṣe ṣe fẹ́ gbèrò torí pé ìwà ni olúbàráà mi máa ń wò kó tó ra ọjà ní ọwọ́ èèyàn, tàbí kó wo ìsọ̀rọ̀ sí, "ìwé ya, báwo ni ìsọ̀rọ̀ sí ẹni yìí?"

Ṣé o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, èèyàn máa ń wá ìmọ̀ kun mọ̀ ní o tie tó orí Íńtánẹ́ẹ̀tì tó jẹ́ wipé oríṣiiríṣii nǹkan ló ń bẹ n bẹ. Oríṣiríṣi ìmọ̀ ló wà lórí Íńtánẹ́ẹ̀tì, oríṣiiríṣii bí èèyàn bá fẹ́ fẹ́ sí ni eeyan o ṣe rí. Ìmọ̀ nípa eré ìdárayá o wà n bẹ̀, ìmọ̀ nípa oṣèlú o wà n bẹ̀, ìmọ̀ nípa ẹ̀kọ́ o wà n bẹ̀, ìmọ̀ nípa bí èèyàn o ṣe ṣe láàárín ọmọ sí bàbá o wà n bẹ̀. Gbogbo ìmọ̀ o kun órí Íńtánẹ́ẹ̀tì to je wipé àwọn ọ̀jọ̀gbọ́n mi ti ṣàlàyé rẹ̀ sí orí ibẹ̀. Kíkọ ìmọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì o jẹ́ nǹkan tó rọrùn fún èmi torí wipé kò sí ẹni kankan tí ó máa mọ àsìrí nǹkan tí mo fẹ́ bèèrè torí ẹ lo fi rorun fún mi.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà rẹ? Kò n se gbogbo oníbàárà ló máa bá yàn jẹun papọ̀ torí pé ẹ̀rù o ma ba ẹlòmí wipe Alákọ̀ọ́kọ́ ẹlòmí, ojú títí wipe àh, mi ò lè jẹun n ibíbí o, ẹ má bínú o. Ẹlòmi n jẹ máa bá yàn jẹun. Tó bá oníbàárà yẹn jẹun pọ̀, ìfẹ́ ni, kò sí ǹkan mìí n bíbẹ̀. Ju wipé èèyàn a tun fi fa ojú rẹ̀ mọ́ra nípa nǹkan tó fẹ́ bá yàn ra. Ó dára kí eyan ma ba oníbàárà rẹ̀ jẹun papọ̀ tí ó bá wù ú, tí ò bá sì wù ú kò sí wàhálà nínú rẹ̀. Àmọ́ bí bó bí bá oníbàárà rẹ̀ jẹun papọ̀, ìdùnnú ló máa jẹ́ fún ẹni tó ń ta ọjà àbi ẹni tó ń ní okòwò tó fi ń ṣiṣẹ́ ṣe.

Ṣé etí rẹ dára? Etí mi dára, ó gbọ́n ná. Ó gbọ́rán dáradára. Mi n lo òògùn sí i. Ó gbọ́ran etí mi gb'oran o. O gbọ́ ọ̀rọ̀ tí èèyàn bá ń sọ ní gòńkẹlẹ̀, o gbọ́ èrọ̀ tí èèyàn bá ń sọ ní aláriwo. Àmọ́ o, mi n fẹ́, mi n fẹ́ kí n mọ́ gbọ́n nkán aláriwo ju sí etí mi torí pé mi n fẹ́ràn rẹ̀. Torí tí n bá kúrò níbi aláriwo etí mi ó mọ́, ló mọ́ dùn bí aago, bí aago ni. Yóò máa ti gbọ́n gan, gbọ́n gan ní etí mi. Àmọ́ etí mi dára ó sì gbọ́ran. Ó gbọran dáradára. Kò sí ní àléébù kankan tí mò ń tọ́jú sí lára etí mi. Hmm, etí mi dára o.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà rẹ sọ̀rọ̀? Hmm, mo sì máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Tí irú ọ̀rọ̀ tó bá gbé wá ni. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ gbígbóná ló gbé wá, mà ní ìsùrù fún láti bá sọ̀rọ̀ tútù. Eléyìí tó bá gbé ọ̀rọ̀ tútù wá, ọ̀rọ̀ tútù náà ni mo máa gbé fún padà, torí pé bí ba oníbàárà èèyàn sọ̀rọ̀, ó jẹ́ nǹkan tó le, kò dẹ̀ tùn lé torí pé oríṣiríṣi àwọn èèyàn ló wá. Ẹlomi ìgbà kó tó jáde inú ti bí. Bí èèyàn kan ti bí inú, ìsọ̀rọ̀ yẹn ló máa fi sọ̀rọ̀ sí ẹni tí ó fẹ́ rajà ní ọwọ́ rẹ. Tí èèyàn ò bati wà ní sùúrù, ó wá máa ka èèyàn ní ara láti sọ̀rọ̀ tí ó dáa. Àmọ́ sùúrù, òuní bába ìwà ni Yorùbá máa ń sọ. Màa ní sùúrù fún náà ni tí ó máa fi ra ọjà tó máa fi ra tán.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Hmm. Nǹkan tí mo rántí ní ìgbà ọmọdé mi tí mi le gbàgbé rarára torí pé apá rẹ sì wà lọ́wọ́ mi di sín. Óun ní wi pé ìgbà tí wọ́n bí àbúrò mi, màámi wọ́n bu omi gbígbóná sí inú ike láti fi wẹ. Wọ́n wá bu omi tútù si. Ìgbà tá ń bu omi tútù si tán, wọn tí wá tọwọ́ bọ̀ lálàkoko. Ko won wá tún wá bu omi tútù mì í si, wọ́n wá tọwọ́ bọ̀ láti fi mọ bóyá ó gbóná àbí ó sì tútù. Bé mi ṣeri tí wọ́n tọwọ́ bọ̀, wọn, wọn ń mú òhun wí pé kí nìí yi ṣì gbóná jáde fún wọn. Fún wa wí pé ká ń sọ. Wọ́n kàn tọwọ́ bọ̀ ń yọwọ́, wọ́n tún lọ fẹ́ bu omi mi. Èmi ò rò bóyá omi yẹni wọ́n fẹ́ lọ bu. Bí èmi kàn tẹ̀ẹ́ ṣe ti ọwọ́ mi bọ̀ báyìí, bí mo ṣe máa yọwọ́ sí tà bayi. Ọwọ́ mi kàn funfun ni. Ìtàn ńlá ni tí ọ jé pe mi lè gbàgbé rárarára.

Ṣé o ti lu etí rẹ? Rárá o, mi ì lu etí mi torí pé mi ni fẹ́ràn rẹ̀. Àti ẹlẹ́ẹ̀kejì, mi ì tu fẹ́, mi ì fẹ́ ìjàmbá fún etí mi torí pe ó máa ma dùn mí. Mi sì fẹ́ kawon èèyàn tún máa wò mí bíi ọmọ ìta torí pé tí ọkùnrin bá fìlẹ̀ lu etí ní agbègbè tí mò ń gbé, ìṣesí ọmọ ìta ni a fi máa máa wò mí. Torí náà ni etí lulu ni ọ̀dọ̀ wa ń bí fún ọkùnrin ó jẹ́ nǹkan àjòjì àti wípé mi ì fẹ́ ìnira fún etí mi rárárárá. Torí náà mi ì ṣe é lu etí mi.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù ni orin ìwé mímọ́ tí orúkọ rẹ̀ njẹ́ Al-Quran. Torí pé àwọn kan wọn máa ń kà bí orin, ó sì máa ń dùn lọ́pọ̀lọpọ̀ igbà tí ń ba n gbọ́n. Ó máa ń jẹ́ kí n ma rantí bí ilé ayé ṣe rí àti ipò tí mo wà ní ilé ayé. Wípé asan ni gbogbo ẹ̀. Mo fẹ́ràn rẹ̀ láti máa gbọ́ torí ó máa ń jẹ́ kí ìwà rírì mumi lórí gbogbo ǹkan tí ń bá ń ṣe. Bí mo ṣe lè gbé ẹ̀sẹ̀ tí mi ṣe ní í se ẹsẹ̀ gbé, tí mi ṣe ní sọọrọ ṣọ. Mo fẹ́ràn rẹ̀ jù láti máa gbọ́. Mo fẹ́ràn rẹ̀ dára dára torí ìtọ́sọ́nà wà nínú rẹ̀. Ó tún máa ń fún eeyan ní imisí láti gbé ìgbésí ayé tó rọrùn.

Ṣé o mọ bí ọn tí ń gun gun kẹ̀kẹ́? Mii mọ bọ ṣe ń gun kẹ̀kẹ́ o. Ìgbà tí mo wà ní kékeré ni mo fẹ́ kọ́ bọ ṣe ń gun kẹ̀kẹ́. Nǹkan tí ò jẹ kí n kọ́ mọ̀ bí mo ṣe fẹ́ gun kẹ̀kẹ́ báyìí ni ṣòkòtò mi kan ya pẹ́rẹ́pẹ́rẹ́ tó ya tó jẹ́ pé tí ìṣẹ́ yìí ya kékeré, ìtìjú á mú mi. Àwọn ọ̀rẹ́ mi tọ́n fẹ́ kọ́ mi, wọ́n fi mí sè ẹyẹ. Sìsẹ́ yẹyẹ tọ n fi mí ṣe yẹn kò wá jẹ́ kí n mọ bí n ṣe lè bá wọn wi pé kan kọ́ mi ní kẹ̀kẹ́ wíwà mọ́. Ìtìjú ló tú wá jẹ́ fún mi pẹ̀lú ṣòkòtò mi tó ya kí n tó dé ilé torí a ti ń rìn dé ilé, kò sí bí ojú ara mi ò ṣe ní mọ̀ hán síta fún àwọn èèyàn. Mo wá gun ọ̀kadà dé ilé lọ́jọ́ náà. Ìrírí ńlá ló jẹ́ fún mi láti kọ́ kẹ̀kẹ́, àti ìgbà náà mi ò kọ́ kẹ̀kẹ́ mọ́ o.

Ṣé o máa ń fi tùràrí? Mi ń fi o. Alákọ̀kọ́ náà, mi ò like òórùn lò, torí bẹ́ẹ̀ ni mi ò ṣe é fi tùràrí. Ẹlẹ́ẹ̀kejì, eruku tó máa ń jáde ní orí rẹ̀, mi tún fẹ́ràn eruku rárá torí máa máa ṣe catarrh Ẹlẹ́ẹ̀kẹta ni pé tó bá tun jó tán ó tún máa ń dá ìdọ̀tí sí inú ilé. Ó, gbogbo àwọn nǹkan tí mo ká lẹ́ yìí, òun ni ò je kí n fẹ́ràn láti máa ń fi tùràrí sí inú ilé àbí sí ibi tí mo bá wà torí pé mi ò fẹ́ràn rẹ̀ rárá rárá. Mi ò fẹ́ràn rẹ̀ nínú ilé ni o, ní ibi tí mo ti ń ṣiṣẹ́ ni o. Mi ò fẹ́ràn láti máa ń fi tùràrí. Níbi tó le dé gan tí mo bá rí ẹni tí ó ń fi ní agbègbè ibi tí mo wà, màá kúrò ní ibi bẹ̀ tí màá rìn jìnnà tí fẹ́ẹ́rẹ́fẹ́ kúrò ní ẹ̀gbẹ́ ẹni náà.

Ṣé o fẹ́ràn ìrìn òkè? Mo fẹ́ràn ìrìn òkè torí ìrírí wà níbẹ̀. Mo, mo tún máa fẹ́ràn pé ká lọ pọ̀ bí àwa mẹ́fa ati bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí tí èèyàn mẹ́ta bá dáadáa abí èèyàn mẹ́rin kò ní dùn. Torí pé gbogbo wa, o lè ti rẹwà sí ojú kan. Àmọ́ tí a bá ti pọ̀ bí a tó pọ̀ jù ná bí mẹ́wàá, rírìn òkè wa máa dùn. A máa mọ to jọ síra wà, a máa ma fi ara wa tún ṣe yẹ́yẹ́ tí ìrìn wa ó tun fi yá tí a fi lè dé ìparí òkè tí à ń lọ. Nínú òkè máa ń dùn, ó dùn lọ́pọ̀lọpọ̀. Oríṣìíríṣìí nǹkan gan là ni èèyàn ti lè gbé dání lọ bí i oúnjẹ, omi, ọtí ẹlẹ́rìndòdò, tá a mọ ń mú lọ tá a mọ ń jẹ lọ, ẹran díndín gbogbo ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o mọ bí won tí n p'ẹja? Àwọn bi won ṣe ń pẹja. Mo mo bi won ṣe ń pẹja torí pé mo ti pẹja rí ní ìgbà tí mo wà ní ọ̀dọ̀. Tí a bá ti fẹ́ lo ọkọ ẹja, ẹja tó rọrùn jù ní pípa òní ẹja alẹ́. Torí pé tí a bá ti dé ìdí odò, a máa tan iná sí ìdí odò. Àwọn ẹja tó wà nínú omi, wọ́n fẹ́ràn iná, gbogbo wọn á wá sí òkè, a máa ṣeré ní orí omi. Tí a bá ṣe rí wọn, a mọ gbé àdá lé wọn leyo ko kan. Tá a mọ ko wọn, ẹja tọ̀san maá gbọ́n. A sì mọ pé ojú mọmọ ti mọ́. A máa wá oúnjẹ sínú ìwọ̀ fún wọn. A máa tọ̀ọ́ sínú omi wọn, omi odò tí ẹja wà. Tí a bá ti ń ṣàkíṣi, olófofo kan wà ní ibi ara ìwọ̀ tá a fi sí, tó bá, òun ni ó máa máa wọlẹ̀. Tó bá ti wọlẹ̀, ó ti fún wa ní pé ẹja, ẹja ti jẹ oúnjẹ tó wà ní ara ìwọ̀ yìí. Ta bá ti fàá sókè bá ẹja, wọn máa ṣe bàlàbàlà ní òkè bà se mo ń pẹja wọn.

Ṣé o ti fún ni, tí o ti fún ni ní ẹ̀jẹ̀ rí? Bẹ́ẹ̀ni, mo ti fún èèyàn ní ẹ̀jẹ̀ rí. Wọ́n ń fà á ní ara mi. Àmọ́ à ìjọ̀hún, wọ́n kọ́kọ́ dá mi dọ̀bálẹ̀, wọ́n kọ́kọ́ dá mi sí orí ìbùsùn ní ilé ìwòsàn. Wọ́n wá kí ń rìn abẹ́rẹ́ bọ̀ mí ní ara. Wọ́n wá fà, bo se ń fà á ní ara mi, bó se ń dàá padà sí ara ẹni tí mò ń fún ní ẹ̀jẹ̀. Ó jẹ́ ìrírí ńlá torí pé tí ẹ̀jẹ̀ ò bá pọ̀ ní ara èèyàn, èèyàn ó gbúdọ̀ sẹ torí ipé ẹ̀mí èèyàn lè máa gbọ́n. Ó jẹ́ ìrírí ńlá mọ́. Ó ti di àfìsẹ́yìn náà ni yẹ́n mo tí fún èèyàn ní ẹ̀jẹ̀